Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Iye, ìgbà tí mo kẹ́yìn lọ rí dókítà, ó ti tóbi oṣù méjì sí mẹ́ta báyìí. Ìgbà tí mo ti lọ rí dókítà, ǹkan tó fàá ni wípé mo ní àìléra díẹ̀. Àìléra tí a lè pè ní à màlérià, mi ò fẹ́ pè ní àìsàn, àmọ́ àìsàn ni àìsàn màlérià yìí. Ó ti wà lára mi díẹ̀ fún bí i ọdún kan sí ọdún méjì. Gbogbo ìgbà yẹn mi ò gbé ilé, mi ò wá rí ààyè lọ sí hospital àbí lọ rí dókítà rara fún àyẹ̀wò. Àmọ́ nígbà tí mo rí wípé àìsàn màlérià yìí sì i pọ̀ lára mi, ó dẹ̀ ti ń mú mi, ó ti ń mú mi rẹ́wẹ̀sì, ó ti ń mú mi ṣe àìsàn, ó ti ń rẹ ara mi púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀, ìgbà yẹ̀n ni mo rí wípé ó yẹ kí n lọ rí dókítà fún àyẹ̀wò. Nígbà tí mo dé dé ọ̀dọ̀ dókítà tí mo ṣe àlàyé gbogbo ǹkan tí ó ń ṣe mí, mo rí wípé àìsàn màlérià yìí ti pọ̀ lára mi gan. Ó dẹ̀ ní dì wípé kì í ṣe ìtọ́jú mi ara mi kíákíá. Nígbà yẹn ni à, dókítà fún mi ní àyẹ̀wò àti àwọn òògùn pẹ̀lú abẹ́rẹ́ láti fi wo ara mi sàn. Èyí lọ fún bí i ọ̀sẹ̀ méjì gbáko ni ẹ̀ẹ̀ màlérià yìí tó fi ṣe mí dáadáa. Mo dẹ̀ lo òògùn yẹn dáadáa láti rí i wípé àìsàn màlérià yìí ó kúrò ní ara mi. À, ó rí i áa ká ní wípé mi ò lọ rí dókítà ni, mi ò bá ti fi mọ ní àìsàn màlérià yìí gan. Àmọ́ nítorí pé mo lọ fún àyẹ̀wò lọ́dọ̀ dókítà ni ó jẹ́ kí àìsàn màlérià yìí kúrò lára mi díẹ̀. Ẹ̀yin, léyìn ìgbà yẹn náà mo tún padà lọ rí dókítà fún, à, ǹkan tí mo ní ìyẹn kàtà. Ohun ìyẹn náà tó ń dà mí láàmú. Dókítà tún fún mi ní òògùn láti rí i wípé kàtà náà ó lọ ó fi mí sílẹ̀, kò dá mi láàmú bí ti tẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni.

Ṣé Wi-Fi rẹ yára tó? Nípa ti Wi-Fi mi, ó yára diẹ. Àmọ́ tí Wi-Fi bá yára, àwọn ǹkan tí èmi rò wípé ó fà tí ó fi yára tàbí tí ó bá ń lọ́ra ní nẹ́tíwọ́kì tí mo bá ń lò. Bẹ́ẹ̀ ni, a mọ̀ pé oríṣiríṣi nẹ́tíwọ́kì ló wà. A ní Glo, a ní MTN, a ní Airtel àtàwọn nẹ́tíwọ́kì mìíràn. Àmọ́, Glo jẹ́ nẹ́tíwọ́kì tóje wipe, toje wipe Wi-Fi tí màá tan Wi-Fi mi pé ó máa ń yára níbi àdúgbò tí mò ń gbé bẹ́ẹ̀ ni, Wi-Fi tí mò ń lò yìí tí ó jẹ́ pé ti Glo nẹ́tíwọ́kì ni òun yára diẹ ju àwọn nẹ́tíwọ́kì mìíràn lọ. Ka ní wípé èmi mó tan hotspot mi fún èèyàn kan, tí èèyàn ń tan Wi-Fi ti ẹ̀, a tó bá kọ̀nẹ́tì, a rí wípé nẹ́tíwọ́kì Glo ó yára ju ti àwọn nẹ́tíwọ́kì mìíràn tó owun lò lọ. Ka ní pé ènìyàn ń lo nẹ́tíwọ́kì MTN ni tí mo wá tan hotspot temi fún, tówun tan Wi-Fi rẹ̀ tá a wá jọ kọ̀nẹ́tì rẹ mọ́ra wọn, a rí i wípé nẹ́tíwọ́kì tèmi ó yára gan jú tọ̀dọ̀ ti ẹ̀ lọ ni ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni, èyí tí mò ṣe pé àwa Wi-Fi yìí ti Glo nẹ́tíwọ́kì tèmi ó yára, Wi-Fi mi yára nítorí wípé nẹ́tíwọ́kì Glo tí mò ń lò ní àdúgbò tí mò wà yìí ni. Ẹ̀yin nípa tí àwọn nẹ́tíwọ́kì tókù, ko ṣé pé àwọn náà ò yára, àmọ́ àdúgbò tí à ń gbé ni ó fààyè gbá wọn, wọ́n lọ́ra die, wọn lọ́ra gan. Bẹ́ẹ̀ ni, èyí tí nẹ́tíwọ́kì Glo mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀, yato sí wípé data máa ń jẹ sórí rẹ̀ ó dáadáa. Wi-Fi rẹ̀ náà tún yára fún lílò pẹ̀lú tí ti a bá fẹ́ ṣe ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ Wi-Fi mi ó yára tó nítorí nẹ́tíwọ́kì Glo tí èmi ń lò ni, nkan tó fàá tó fi yára nìyẹn.

Ṣé o máa ń mu òògùn lójojúmọ́? A nípa òògùn ní adarukọ yìí. Ó pé oríṣiríṣi òògùn tí ẹ máa ń mu ó dá lé lórí nǹkan tí o bá ń ṣe mí àbí bóyá àárẹ̀ kan. Ka ní wípé mo lọ rí dókítà nísìn tó wá ṣe àyẹ̀wò fún mi, tó lè ṣe àwọn òògùn tí màá máa mu. Ka ní wípé àárẹ̀ yẹn mu mi fún bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì. Ó ní àwọn òògùn kan tí màá máa mu ní ojoojúmọ́ fún bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì. Ìyẹn ó dá lé lórí ìgbà tí àìsàn náà àbí àárẹ̀ náà bá ṣe èèyàn. Kìíní tí a lè sọ wípé ìyẹn máa ń mu òògùn lójojúmọ́ yẹn. Àmọ́ tí o bá sí àárẹ̀ kan tó ń ṣe mí, èmi yóò fi bẹ́ẹ̀ mu òògùn lójojúmọ́ o. Rárá, èmi ò mu òògùn ní ojoojúmọ́. Àwọn òògùn tí èmi máa ń mu kò kọjá bóyá, ah, bí a lè sọ wípé nǹkan lè ṣe àgbo díẹ̀. Bẹ́ẹ̀ ni, bóyá àgbo bí ewu àbí efinrin, èmi lè máa mu ìyẹn bí ẹẹkan ní èèmejì lọ́sẹ̀. Àmọ́ òògùn mímu àbí lílò ó dá lé lórí nǹkan tó bá ń ṣe mí kò lè ṣe ojoojúmọ́. Ìgbà tí mo mu òògùn fún bí ọ̀sẹ̀ mẹ́ta sì yẹ pé ojoojúmọ́ ni mò ń lò, ìyẹn ó tó, ah, oṣù mẹ́ta sẹ́yìn nígbà tí àìsàn ibà tó mú mi díẹ̀. Ìgbà ẹni mo lò.

Ṣé o fẹ́ràn rin atẹ́gùn? Aáá, atẹ́gùn. Ṣé ìyẹn ta n pé ni stairs? Bo ya, a máa ń ní àwọn ilé kan wa tó ń jẹ́ upstairs, downstairs. É bẹ́ẹ̀ni. Torí iru ibi tí emi ń gbé báyìí, ilé mi òkè ló wà. Èmi sì ma ń rìn atẹ́gùn ní ojoojúmọ́. Kói ṣe pe mo fẹ́e rin, àmọ́ náà ó dáa fún ara. Yàtọ̀ sí pé mo fẹ́ràn pé ilé mi wà ní òkè. Ee, mo fẹ́ràn kí n máa gun atẹ́gùn yi náà lẹ̀ekan kan fún ìlera ara. Bẹ́ẹ̀ ni, torí lẹ́yìn ìgbà tí mo bá jókòó lọ́pọ̀lọpọ̀, màá fẹ́ lọ fún irin láti gba atẹ́gùn diẹ ní ìta. Màá kọ́kọ́ rí pé mo rìn bí atẹ́gùn lọ sí ìsàlẹ̀, máa padà sókè, màá lọ bí ẹ̀emẹ̀rìn sẹ́ẹ̀màrún, gẹ́gẹ́ bí nǹkan ta n pé ní exercise. Bẹ́ẹ̀ ni, ara ìdí tí mo se ní mo fẹ́ràn atẹ́gùn yìí ni yen. Atẹ́gùn yìí jẹ́ ǹkan tí omọ́n fún ara ní, à, omọ́n fún ara ní ìlera diẹ. Atẹ́gùn yìí náà sì dára púpọ̀. Lọ́pọ̀lọ́pọ̀ tí ń bá ní, ẹ, àwọn àlẹ̀jọ tó ń bọ̀, won a rí wi pé, ẹ, ibi tí mò ń gbé òkè ló wà. Wọ́n yóò á jẹ́ kí kó jẹ́ wí pé àwọn kan náà máa rìn atẹ́gùn dé òkè nínú ilé ọdọ temi. Bẹ́ẹ̀ ni atẹ́gùn yìí dára, ó dára. Although, èmi ò fẹ́ràn rẹ̀ ló ti tí báyẹn, àmọ́ ó dára fún ìlera ara. Tí a bá ń rìn bí ẹ̀emẹ̀rìn sẹ́ẹ̀màrún ní ojúmọ́, ó ní ǹkan gidi tó ń ṣe ní ara.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Há, nígbà tí fi fẹ́ràn coffee sí tea, ẹ, èmi fẹ́ràn ká máa mú tea lọ́pọ̀lọ́pọ̀. Ǹ gbá mi wa tí ẹ̀yan fi lè ṣe, èyan le fi coffee, eyan lè fi ṣe tea. Àmọ́ èmi fẹ́ràn láti máa lá coffee ju kí máa mú tea lọ. Àwọn ìgbà mìí wa gan tí àwọn nǹkan tí a fi ń ṣe tea ká ni boya bíi milk ni àbí bunfita abí Milo. Gbogbo àwọn èròjà yìí, èmi fẹ́ràn láti máa lá wọ́n ju kí máa mú tea lọ. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ ni torí ó dùn yàtọ̀. Idí tí emi ṣe fẹ́ràn láti máa lá wọ́n ni dípòdípò kí n dà á sínú omi kí n wá mú wọn. Bẹ́ẹ̀ ni, nǹkan tó fi lè mú mi ń fẹ́ràn tea ni bóyá tí mo bá ní òtútù tàbí tí ara mi bá ṣe ailẹ̀rà díẹ̀, èyí lọ lè mú mi máa mú tea. Mi ò gbá ti coffee púpọ̀. Bi o ṣe pé máa kan fẹ́ làá. Bẹ́ẹ̀ ni, máa kan fẹ́ là á nìkan. Hmm, mo gbà tíẹ̀. Ó ní ìgbà kán bayí tí mo, tí mo po coffee pe mo fẹ́ mú gẹ́gẹ́ bí tea pẹ̀lú egbóná. Rará, mi ò really, mi ò really gbádùn rẹ̀ dáadáa yàtọ̀ sí bí tea tí mọ́ pò nínú omi gbóná. Àwon mii máa n mú tea wọ́n ní tútù, àmọ́ mi ò fẹ́ràn tea tútù tí kò gbóná ni. Bẹ́ẹ̀ ni, èmi ń sọ pé n ò fẹ́ràn, ẹ́, coffee àti tea, àmọ́ mo fẹ́ràn láti máa lá coffee ju kín máa po lọ. Mo sì fẹ́ràn láti máa mú, ẹ́, tea nígbà mìíràn. Mo sì fẹ́ràn láti máa lá àwọn nǹkan tí a fi ń ṣe tea, àwọn milky, bunfità atí Milo. Àwọn nǹkan yìí, mo fẹ́ràn, gbogbo won dáa.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Ẹ lẹ́yìn ìgbà tí n bá ri wí pé mo ti ṣe iṣẹ́ tó yẹ kí n ṣe láti àárọ̀ títí ká ní pé àárọ̀ ni iṣẹ́ mi bẹ̀rẹ̀, mo wá parí rẹ̀ sí ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́. Ààh, àkókò tí màá rí wí pé ìṣe ti fẹ́ parí, màá ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ní kánmọ́ kánmọ́. Bẹ́ẹ̀ àkókò ìparí iṣẹ́ jẹ́ àkókò tó jẹ pé màá rí dájú wí pé gbogbo nǹkan tí mo lérò, gbogbo nǹkan tí ó yẹ kí n fọwọ́ bà, gbogbo nǹkan tí o yẹ kì í rí pé mo ṣe ní iṣẹ́ ní ọjọ́ yẹn ni màá ti ṣe. Màá rí pé mo ò dẹ̀ ti ṣe tán. Lẹ́yìn ìgbá náa, mo rí pé mo ti rí àrídájú iṣẹ́ náà. Màá jókòó, màá ronú díẹ̀ lórí iṣẹ́ tí mo ti ṣe bóyá mo ṣe dáradára tàbí mi ò ṣe dáradára, bóyá ó nìkan tó kù díẹ̀ ká tó. Lẹ́yìn náà tí n bà ti rí pé mo parí iṣẹ́, màá need láti, ah, sinmi díẹ̀. Ìsinmi dára lọ́pọ̀lọ́pọ̀ fún, ah, ara torí ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí èèyàn lọ. Gbogbo ìgbà tí a bá ń ṣiṣẹ́ kò sí ààyè eré. Táyé, àkókò eré wà, àkókò ìṣe wà. Lẹ́yìn igbá ti a ba ti ṣe iṣẹ́ tán, ìyẹn wà. Ta bá tete ṣe iṣẹ́ tán, a lè ní àkókò fún ìsinmi. A lè ní bí a ká sùn díẹ̀ tàbí ká ṣeré die. A lè wo àwòrán lórí fíìmù náà. Bẹ́ẹ̀ni, a fi iyẹn dára yá, ká fi iyẹn tún sinmi, ká fi iyẹn kún fi kó gbogbo àríyàn iṣẹ́ kúrò ní ọkàn. Ìgbà mìí wa to dè jẹ́ pé a lè ní ká sùn díẹ̀ fún igba die lẹ́yìn tí a bá parí iṣẹ́ láti tún fún wí pé, ayé a wà refreshed ara wa ò gbọ́ padà sí ipò lẹ́yìn igbà tí a bati lo àgbára wa fún iṣẹ́ òòjọ́. Bí èmi ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ lé lé, gbogbo iṣẹ́ tí ẹ̀eyan bá ṣe lọ́jọ́ kan ò gbọ́ ní ìparí. Bẹ́ẹ̀ ni, àwọn nǹkan tí ẹ̀eyan bá ti ṣe lẹ́yìn igbá tí eeyan bá parí iṣẹ́ ni mo darúkọ yìí. Ìdárayá dára púpọ̀ lẹ́yìn igbá tí ẹ̀eyan bá parí iṣẹ́, ti eeyan bá ti rí pé eeyan ti parí, tí ẹeyan ṣi rí pé eeyan ti rí àrídájú iṣẹ́ náà, ìsinmi ni ó kan. Bẹ́ẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Á nípa tí àwọn alábáṣiṣẹ́pọ̀ ó ní ìbáṣepọ̀ tí èèyàn gbọdọ̀ máa bá wọn ṣe. Ìgbà tó jẹ́ wípé ibi iṣẹ́ ni a wà, a dẹ́ ń ṣe iṣẹ́ papọ̀. Ó ní bí a ṣe máa ń bá ara wa lòpọ̀, bá ṣe máa ń bá ara wa ṣe. Àkọ́kọ́ náà ní ibi iṣẹ́ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀, èèyàn gbọdọ̀ jẹ́ èèyàn kan tó ní ọ̀wọ̀, tó sì máa ń fi ọ̀wọ̀ fún àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn alábáṣiṣẹ́pọ̀ èèyàn ní èèyàn gbọdọ̀ fi ọ̀wọ̀ fún. Ẹ̀yàn gbọdọ̀ ríi wí pé èèyàn lè ṣe ẹni tó dájú àbí ẹni tó burú àbí ẹni tí, tí yóò dà. Bẹ́ẹ̀ ni, èèyàn gbọdọ̀ jẹ́ èèyàn tó dà sí wọn nítorí àwọn alábáṣiṣẹ́pọ̀ ni. Tí a bá sì ṣì jọ ṣiṣẹ́pọ̀, ó ní ká, ó ní ìdí tí a ṣe jọ ṣiṣẹ́pọ̀. Pé a wọ́n pín wa sí inú group kan pé a ń ṣe iṣẹ́pọ̀. Tí a bá sì fẹ́ ní, a fẹ́ rí àrí dájú àti àṣeyọrí iṣẹ́ náà, a gbọdọ̀ yọ ṣíṣe papọ̀. Ni ọ̀kan ni, a gbọdọ̀ ní ẹ̀mí ọ̀kan, ẹ̀mí kan tí à ń pè ní unity láti ríi wí pé iṣẹ́ tí a fẹ́ ṣe yìí ò, ó ní àṣeyọrí. A gbọdọ̀ ríi pé gbogbo àwọn alábáṣiṣẹ́pọ̀ wa, gbogbo èèyàn pátápátá ló ní ẹnu ní iṣẹ́ tí à ń ṣe. Gbogbo èèyàn ló ní ẹnu láti fi sọ̀rọ̀, láti fi mú àbá àwọn ìmọ̀ràn wa ní ìdí iṣẹ́ tí à ń ṣe. A á fojú kéré ẹnikẹ́ni ní ìdí iṣẹ́ yìí. Gbogbo èèyàn ni a máa gbé ká lọ ní ìdí iṣẹ́ yìí. Gbogbo èèyàn láa rí wípé ó mọ̀ gbogbo òfin tó tó, gbogbo àrí dájú iṣẹ́ yìí, gbogbo bí ǹkan ṣe ń lọ. Láa ri wípé a jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Nípa tí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará ibi iṣẹ́ kò sí ẹni tí a á gọ̀ sí, kò sí ẹni tí a á fojú re kọjá wípé ẹni yóò kò dá mọ́ kankan. Rárá o, gbogbo wa ni a jẹ́ èèyàn tó ṣe kókó ní ìdí iṣẹ́ yìí. Ìdí tí a sì gbọdọ̀ fi ọ̀wọ̀ ẹ gbogbo èèyàn re ní ìdí iṣẹ́ nítorí àwọn alábáṣepọ̀ yìí, àwọn alábáṣiṣẹ́pọ̀, àwọn olùwọ́ ló dá lé lórí. Tí a bá, tí a bá rí àṣeyọrí iṣẹ́ tí à ń ṣe tàbí ìdàkejì rẹ̀, bẹ́ẹ̀ ni, èmi a ríi pé mo fi ọ̀wọ̀ fún wọn. Máa jẹ́ kí gbogbo wọn mú ìmọ̀ràn wá. A lè ríi wí pé gbogbo wọn, wọ́n ń fi ìmọ̀ràn tó tọ́ tó sì yẹ ká lẹ̀ fún oríire iṣẹ́ tí à ń ṣe. Bẹ́ẹ̀ ni.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan? Ènìyàn tó máa ń ṣètò nǹkan bí? Ẹ́ bẹ́ẹ̀ ni. Èmi jẹ ènìyàn tó fẹ́ràn láti máa ṣètò dáadáa fún nǹkan. Boya fún ìnáwó àbí fún ayẹyẹ ni, àbí fún ẹni-- ǹkan kan tó bá ń bọ̀ wá ní iwájú, èmi jẹ ènìyàn tó fẹ́ràn láti ríi wí pé ètò ìmúra sílẹ̀, ẹ́ ó lọ dáadáa fún ayẹyẹ àbí ìnáwó tí mo bá rí pé ó ń bọ̀ wá ní iwájú. Mo máa ṣètò rẹ̀ dáadáa. Mi ò ní fẹ́ kí ǹkan kó wọ́lẹ̀. Mi ò fẹ́ kí ǹkan kó, kó yọ̀ṣẹ̀ ní ìṣètò àbí níbi program àbí ìnáwó tí èmi bá kí ẹ tí mo bá ní ipa nínú rẹ̀. Ẹ ìgbà tí mo bá ti kópa nínú, bóyá ìnáwó kan àbí bí ayẹyẹ kan, màá ríi wí pé ètò yẹn fún ìnáwó ó lọ dáadáa. Gbogbo ìmúra sílẹ̀ tó yẹ kí a ṣe, màá rí àrídájú rẹ̀. Mi ò ní fẹ́ kí ǹkan fa lè. Mi ò ní fẹ́ kí ǹkan wọ́lẹ̀ ní, níbi ayẹyẹ yìí àbí níbi ìnáwó yìí. Mo fẹ́ ríi wí pé ibi tí mo bá ti kópa, màá ríi wí pé ipa mi ó hàn n bẹ́, mo kópa dáadáa. Mo dẹ ríi wí pé mo rí àrídájú. Mo sì ríi wí pé ẹ́ oríire ni ó yóò ti ẹ̀yin nnkan tí mo bá kópa nínú rẹ̀ yọ. Bẹ́ẹ̀ ni, èmi bi mò se jẹ́ ẹ̀yàn kan tó máa ń ṣètò ǹkan dáadáa ni. Màá ríi wí pé ètò ń tò, ètò ń lọ bí a ṣe fẹ́. A ní jẹ́ kí ǹkan kan kó wọ́lẹ̀ àbí kí ǹkan kan kó yọ̀ṣẹ̀ nínú ì-ìṣètò ìnáwó tá bá ní. A sì fẹ́ràn láti mọ̀ wípé à ń fojú riná gbogbo ǹkan tó yẹ kí a ti ṣètò ká lẹ́lẹ̀ tàbí gbogbo ǹkan tó yẹ kí a ti ṣe. A rí i wí pé a ṣe dáadáa gbogbo ipa, gbogbo ọ̀nà tí a bá gbà láti ríi wí pé a rí àṣeyọrí ìnáwó àbí, ẹ́ programù tí a fẹ́ ṣe yẹn ni a fi gbogbo agbára àti ẹ̀mí wa sí i. Èmi fẹ́ràn láti máa ṣètò kí n si ríi wí pé ètò tí mo ṣe ó jẹ́ àṣeyọrí. Lẹ́yìn taba wa párí tá awon eeyan o mọ̀ bẹ̀rẹ̀ pé, "Ta ló ṣètò kìíní yìí?" Aà! Lẹ́yìn wọn máa boríyìn fún ẹni tó ṣètò rẹ̀. Irú kan báyìí le mi fẹ́ràn. Mo fẹ́ràn kí ǹkan kó lọ déédéé kí ǹkan sì lọ bí a ṣe tó. Bẹ́ẹ̀ ni, mo sì jẹ́ èèyàn tó maa n ṣètò ǹkan dáadáa.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Nípa tí àwọn ìṣòro tó bá ẹ̀rọ ayárabíàṣá wa. Oríṣiríṣi ìṣòro ni ìyẹn lè kojú nípa lílo ẹ̀rọ ayárabíàṣá. Àwọn ìṣòro oríṣiríṣi níbi tí bóyá ẹ̀rọ ayárabíàṣá mi wà tó bá rí pé ó bàjẹ́. Bẹ́ẹ̀ ni lẹ́yìn àkọ́kọ́ lọ tó bá jẹ́ pé ó bàjẹ́, ìyẹn ó lọ fún àwọn ẹ́ńjìnìa tó lè bá ọ yàn tó ń ṣe. Tálé ètùú kí wọ́n wo nǹkan tó ń ṣe ní ibi tí ó ti bàjẹ́, kí wọ́n sì ṣe àtúnṣe rẹ̀, kí wọ́n ra nǹkan tó ń ṣe sì. Nípa ìdí èyí, ó lè máa ṣiṣẹ́ dáadáa. Àwọn ìṣòro mìíràn tí èèyàn máa ń kojú nípa ẹ̀rọ ayárabíàṣá, àwọn ìgbà mìí tí èèyàn ò ní mọ ìṣòro tí èèyàn ò ní mọ ọ̀nà àbáyọ sí ìṣòro tí èèyàn ń kojú nípa ti ẹ̀rọ ayárabíàṣá. Ìyẹn lè wo Íńtánẹ́ẹ̀tì fún irú ọ̀nà àbáyọ sí ìṣòro náà. Bẹ́ẹ̀ ni tí è máa fi yanjú ìṣòro tó wà nípa ti ẹ̀rọ ayárabíàṣá. Oríṣiríṣi ọ̀nà àbáyọ̀ ni èèyàn lè rí lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà àwọn sóṣúlà mídìà wà ni ó ní àwọn oríṣiríṣi fídíò tí wọ́n mú ọ̀nà àbáyọ wá nípa irú oríṣiríṣi ìṣòro tí èèyàn bá tie ní tí ò bá lè mọ kojú nípa tí ẹ̀rọ ayárabíàṣá. Àwọn oríṣiríṣi ọ̀nà àbáyọ̀ yìí ló wà fún oríṣiríṣi ìṣòro tó bá wà tí èèyàn ń kojú nípa tí ẹ̀rọ ayárabíàṣá.

Bawo ni batiri fonu re se ma n duro? Ha nigba ti batiri fonu mi ko n duro pupo biti tele mo, kani igba ti mo koko ra bi odun meji si meta seyin ni batiri fonu mi mo n duro daadaa nigba miran ti mo ba ti chargi re o fulu to wo hundred picenti, batiri fonu mi le lo wakati mefa si meje ti maa ma te ti ko de ni ku ti batiri re koni lole, amon leyin igba ti mo ti lo daadaa fun bi odun meji mo ri wipe batiri fonu mi ko duro koni agbara bii ti tele mo eyi niyi lo je ki n ro ra nkan ti a n pe ni pawa banki chargi re wo bi hundred picenti bayii, mo le lo fun bi wakati meji si meta, batiri fonu a ti lole maa wa ri pe o ye ki n tun chargi re pada soke iyen ti mo ba fe ri fonu lo beeni, iyen laarin odun meji, mo le so wipe batiri fonu mi ko duro mo biti tele o ni bo se mo n duro daadaa o le gbe mi fun bi wakati mefa si meje iyen ni igba ti mo koko ra, igba ti mo ri pe mo ti lo fun bi odun meji si meta bayii o to ki, boya ki n paro batiri abi ki n fi kale ki n lo ra fonu tuntun, amon batiri fonu yi na ti gbiyanju, o gbiyanju, mo n lo ti mio paro re ti kosi baje, to si n se nkan to ye ki n se, bayii ti tun chargi re atun chargi pada soke o gbiyanju boti e jewipe ko duro mo biti tele ko igba kan o lo bi orere rere igba kan o le ma ri bakan na lo fun gbogbo igba, o ni igba ti batiri re yo duro ti yo sise daadaa, o si ni igba ti koni duro ti kii pe lole biti tele beeni iyato ni mo ra fonu si batiri re ko duro mo bi ti tele to n lole.